Ìbọ̀sẹ̀ jẹ́ ohun kan tí ó dára púpọ̀ ni fún ọmọ ènìyàn láti wọ̀. Iṣẹ́ méjì, iṣẹ́ méjì àbí mẹ́ta ni ìbọ̀sẹ̀ ń ṣe. Àkọ́kọ́ ni pé ìbọ̀sẹ̀ ó jẹ́ ohun kan tí a máa ń fi fún ẹsẹ̀ wa ní ẹwà, ó jẹ́ ǹkan, ó jẹ́ tá a máa ń fi fún ẹsẹ̀ wa ní ẹwà, ẹwà. Ó sì jẹ́ ohun tí a fi máa ń dáàbòbò ẹsẹ̀ wa kúrò níbi ìdọ̀tí. Ó sì jẹ́ ohun kan tí ìwọ̀n a máa ń fi mú òru mú ẹsẹ̀ wa nígbà tí ótutù bá mu. Ìbọ̀sẹ̀ jẹ́ ǹkan tí ó dára púpọ̀ tí ó sì jẹ́ ǹkan tó gbajúmọ̀ nínú ǹkan tí, nínú ǹkan tí a máa ń fi ń ṣàrálòge tí tó je pe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń wọ káàkiri àgbáyé. Yálà ẹ̀yà tí ó sì ní nkankan ṣe pẹ̀lú ẹ̀yà àbí àṣà, àbí, àbí ìgbàgbọ́ ènìyàn. Mo nífẹ̀ẹ́ sí láti wọ ìbọ̀sẹ̀, ìbọ̀sẹ̀, mo nífẹ̀ẹ́ si láti wọ ìbọ̀sẹ̀ nítorí àwọn ìdí tí mo sọ yìí kalẹ̀ nítorí àwọn ìdí kán wà tó níí ṣe pẹ̀lú ìlera, àwọn ìdí kán wà tó níí ṣe pẹ̀lú ọ̀ṣọ́, àwọn ìdí kán wà tó níí ṣe pẹ̀lú, pẹ̀lú, pẹ̀lú ìmọ̀tótó. Mo nífẹ̀ẹ́ ìbọ̀sẹ̀. Irú ìbọ̀sẹ̀ tí mo máa ń wọ, òun ni ìbọ̀sẹ̀ dúdú tó jẹ́ alásọ, alásọ, alásọ tó, tó ki dáadáa nítorí eléyìí kò ní jẹ́ kí òtútù kó mú mi nígbà tí, tí òtútù bá mu. Tó sì jẹ́ pé kò sí eruku, kí eruku tó lè wọ inú ìbọ̀sẹ̀ alásọ kíki. Mo nífẹ̀ẹ́ sí ìbọ̀sẹ̀ gidi gan. Ìbọ̀sẹ̀, ìpìlẹ̀ ìbọ̀sẹ̀ láti ilẹ̀ ni láti fi dáàbòbò ẹsẹ̀ kó tó di pé ó di ǹkan tí a fi ń ṣe òge ní ayé òde òní tó sì ti di ara ǹkan tí ò ṣe kó tó di ọ̀rànyan láti lò ní ọ̀dọ̀ ni láti ṣe òge ní ayé, ní ayé taa wa, ní àsìkò ìsìn taa wa yìí. Ìbọ̀sẹ̀ ò wúlò púpọ̀, ó jẹ́ ǹkan tí ó ní, ó jẹ́ tí ọmọ kekere lè lò, àgbà lè lò, arúgbó lè lò, obìnrin lè lò, ọkùnrin lè lò, ọmọ, tó sì jẹ́, tó sì jẹ́ pé ó, ó ní, ó ní ru ru ìbọ̀sẹ̀ oríṣiríṣi tó sì jẹ́ àwọn ile ise oríṣiríṣi ló ń ṣe ìbọ̀sẹ̀ tí wọ́n tó sì, ti won sì ní àamì tí wọ́n, àmì, àmì ile ise wọn ti won fi sí ara ìbọ̀sẹ̀ yìí. Ile ise tí ó ṣe ìbọ̀sẹ̀ kookan ni ó máa ń, ló máa ń, ló mọ̀ ni, wí ile ise tí ó bá ṣe ìbọ̀sẹ̀ ni yóò sọ bí òwò rẹ̀ yóò ṣe wọ́n sí. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ile ise pọ̀ ti won ṣe ìbọ̀sẹ̀ tí àwọn ìbọ̀sẹ̀ wọ̀nyí sì jẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì nífẹ̀ẹ́ sí ìbọ̀sẹ̀ tí ile ise kookan tó ṣe. Àwọn ile ise miibwà tó jẹ́ pé àwọn ènìyàn mi, àwọn èèyàn mi wà tó je pé wọn kii lo ìbọ̀sẹ̀ mi àfi ìbọ̀sẹ̀ tó jẹ́ ìbọ̀sẹ̀ tí ile ise kan pató ṣe gẹ́gẹ́ bí Gucci, gẹ́gẹ́ bí, gẹ́gẹ́ bí Gucci àbí Fat Farm àbí àbí Nike àbí Adidas àbí Puma. Ó ní oríṣiríṣi, ó níranran ilé iṣẹ́ tí ó ń ṣe ìbọ̀sẹ̀ tó ní káluku sí ní ilé iṣẹ́ irú ìbọ̀sẹ̀ ilé iṣẹ́ tí ó nífẹ̀ẹ́ sí láti wọ̀. Àwọn ìbọ̀sẹ̀ kán wà tó níí ṣe pẹ̀lú iṣẹ́ tí èèyàn ń ṣe. Àbí yálà eré ìdárayá, àwọn eleré ìdárayá wọ́n ní ìbọ̀sẹ̀ ti wọn lọ́tọ̀ tó yàtọ̀ sí ìbọ̀sẹ̀ tí à ń wọ táa fi n ṣe eso, tó jẹ́ tí wọ́n wọ̀. Àwọn tí wọ́n ń sá nínú eré ìdárayá, irú eré ìdárayá tí èèyàn sì ń ṣe yóò, yóò sọ irú ìbọ̀sẹ̀ tí èèyàn ó wọ tó bá ṣe eré sísá ni àbí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àbí football aláfẹsẹ̀ju àbí bọ́ọ̀lù aláfẹsẹ̀ju àbí bọ́ọ̀lù àbí, àbí àwọn eré ìdárayá mìíràn ló níranran. Wọ́n ní, wọ́n níranran ní irú ìbọ̀sẹ̀ tí wọ́n ń wọ tó sì jẹ́ pé ó níí ṣe pẹ̀lú irú eré ìdárayá tí wọ́n ń ṣe. Ìbọ̀sẹ̀ dára púpọ̀ gidi gan, ó dára pupo gidi gan, kì í sì fún ẹwà nìkan, kì í sì fún ìlera nìkan, kì í se fún ìdáàbòbò nìkan. Ó wà fún eré ìdárayá ló níranran tó sì ti di asọ kan tí ó di ọ̀rànyan fún ilé ìdá, eleré ìdárayá láti lò. Kò sí eré ìdárayá kankan yàtọ̀ sí àwọn eré ìdárayá tó níí ṣe pẹ̀lú pé à n we nínú odò, àwọn nìkan ni wọn ò nílò, à ní wọn ò nílò àbí à ń, àbí à ń sá eré inú yìnyín. Opọ̀pọ̀lọpọ̀ eré ìdárayá ni wọ́n ni ìbọ̀, wiwọ ìbọ̀sẹ̀ ló ṣe kókó fún láti wọ̀ kí ó tó di pé ó kòpá nínú àwọn eré ìdárayá yìí.

Ìmọ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi, ó tó méjì àbí mẹ́ta tí mo fẹ́ kọ́ ní àkókò tí àwa yìí. Nítorí àwọn ìmọ̀ tuntun yìí ní ṣe láti ó ní ṣe pẹ̀lú, pẹ̀lú láti tẹ̀síwájú nínú iṣẹ́ mi. Àwọn ìmọ̀ yìí jẹ́ ìmọ̀ kan tó yẹ, ó jẹ́ ìmọ̀ tí ó gbajúmọ̀ tó sì wúlò jù lákòókò táwa yìí ní ọ̀pọ̀lọpọ̀, ní ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ kọ̀ọ̀kan. Àmá ìmọ̀ àkọ́kọ́ òhun ni ìmọ̀ ẹ̀rọ ọgbọ́n tó jẹ́ pé ìmọ̀ ẹ̀rọ ọgbọ́n yìí òhun ni ó jẹ́ ìmọ̀ kan tí ó gbajúmọ̀ káàkiri àgbáyé lákòókò táwa yìí tó sì jẹ́ pé ó jẹ́ kí iṣẹ́ kankan, iṣẹ́ kankan ní ilé iṣẹ́ kankan kó, kó ràn án láti ṣe ìmọ̀, ìmọ̀ ìrọ̀ ọgbọ́n, ìmọ̀ ìrọ̀, ẹ̀rọ ọgbọ́n ó ṣe kókó tó sì jẹ́ pé ó wà nínú àwọn ǹkan tuntun tí mo fẹ́ kọ́ lákòókò táwa yìí tí yóò wúlò, tí ó sì, tí yóò wúlò fún iṣẹ́ tí mò ń ṣe. Ẹlẹ́ẹ̀kejì ìmọ̀ tí mo fẹ́ kọ́ òhun ni ìmọ̀ ààbò orí ẹ̀rọ ayélujára. Ìmọ̀ ẹ̀rọ ààbò orí ayélujára yìí ó jẹ́ ǹkan tí mo ti, tó jẹ́ ìmọ̀ kan tó ti wà tipẹ́ díẹ̀ àmá ó jẹ́ ǹkan tuntun tí mo fẹ́ kọ́ tó jẹ́ pé mo mọ̀ pé yóò fi kún, yóò fi kún ìgbéga lẹ́nu iṣẹ́ fún mi. Kí ìmọ̀ alẹ́, ẹ̀rọ alẹ́, ìmọ̀ ààbò ayélujára ó jẹ́ ìmọ̀ kan tí èèyàn má ń, ǹkan tí ẹniyan gbúdò mo láti jẹ́ kí wí, kí èèyàn lè ṣe ààbò fún, ayélujára, ayélujára táwọn èèyàn ń pè ní Íńtánẹ́ẹ̀tì àti àwọn, àti àwọn ẹ̀rọ tí èèyàn ń lò lórí ayélujára àti àwọn tó, tí wọ́n ń lo ẹ̀rọ ayélujára. Ìmọ̀ ààbò ayélujára yìí ni ǹkan tí ó ṣe pàtàkì láyé òde òní nítorí àwọn àbúrú àti ìjàǹbá tí máa ń ṣẹlẹ̀ lórí ayélujára. Ẹni tó bá nírú àwọn ìmọ̀ yìí ni èèyàn tí yóò mọ̀ dá abobo àwọn èèyàn lórí ayélujára. Èyí tí mo tún fẹ́ kọ́ òhun ni ìmọ̀ tí, ìmọ̀ tí, ìmọ̀ tuntun kan tó jẹ́, tó ní ṣe pẹ̀lú bí ǹkan ṣe máa ń ṣẹ́ra rẹ̀ tí, bí ǹkan bá ṣe máa ń jẹ́ kí ǹkan ṣẹ́ra rẹ̀ láìsínbẹ̀. Òhun ni ìmọ̀ tí mo tún fẹ́ kọ́ táye ń pè ní automation. Automation yìí, ìmọ̀ automation yìí ó jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́ sí jù torí jẹ́ pé kò ní, kò ó ṣe kókó, kò di dandan fún mi láti wà ní ibi ìkan kí n tó ṣe ǹkan nítorí pé ìmọ̀ automation yìí tí èèyàn bá ti fi, tí èèyàn bá ti mọ̀ yóò jẹ́ kí èèyàn ní, yóò fún èèyàn lágbára láti ṣe ǹkan láti jẹ́ kí àwọn ǹkan máa ṣẹ́ra wọn nígbà tí èèyàn bá sínbẹ̀. Àwọn ìmọ̀ mẹ́tẹ́ẹ̀ta yìí ó jẹ́ ìmọ̀ kan tí mo, tó jẹ́ ìmọ̀ tuntun tó jẹ́ ǹkan tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi, fún iṣẹ́ mi, tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi kí n lè tẹ̀síwájú àti kí n sì lè ní àgbéga sí, àṣẹ kí èmi sì lè gba oríyìn àti àpọ́nlé ní ilàná iṣẹ́ mi. Láìpẹ́ yìí èmi yóò tẹ̀síwájú láti lọ kọ́ àwọn ǹkan wọ̀nyí tí mo sì mọ̀ pé yóò, yóò, yóò di, yóò fa ìdènà díẹ̀ fún ọ̀nà tí mò ń gba rí owó àti yóò sì fa ìdènà díẹ̀ fún ọ̀nà tí mò ń gba àkókò tí mò ń lò pẹ̀lú ẹbí àti ará. Àmá mo rí pé ìmọ̀ yìí, àwọn ìmọ̀ yìí wọ́n ṣe kókó tó sì yẹ kí, kí nmọ̀ wọn ni mò ń fi fẹ́ fi àkókò lẹ̀ àti àkókò lẹ̀ tí mò tuń fẹ́ fi, tí mò tuń fẹ́ fi, àkọ́, mò ń fẹ́ fi àkókò lẹ̀ láti lọ kọ́ wọn ní ìlú Èkó ní ilé iṣẹ́ tí wọ́n ó ti kọ́ wọn. Mo ti gba fọ́ọ̀mù rẹ̀, mo ti gba fọ́ọ̀mù níbẹ̀ tó ń osì bẹ̀rẹ̀ sí, tó ń osì lọ láìpẹ́ yìí. Ìlú Èkó jẹ́ ìlú kan tí ó jìnnà sí ìlú ọ̀dọ̀ wa díẹ̀. Yóò tó wákàtí mẹ́rin àti ààbọ̀ kí n tó dé ìlú yìí tí ó jẹ́ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ ni wọ́n máa ń wá sí ilé láti ìlú Èkó yìí láti wá sí Ọ̀túnṣẹ̀ níwọ́n, níwọ́n ráyè láti máa wá lé. Tí wọ́n ò mọ̀ lo ọ̀sẹ̀ọ̀sẹ̀ ni wọ́n ó lọ sí ìlú Èkó láti lọ fún ìkọ́ ẹ̀kọ́ nípa àwọn ìmọ̀ tí mò ń sọ yìí tí ó sì rí, tí ó, tí ó mọ̀ igba mi ní ọjọ́ mẹ́ta kí n tó padà sílé. Ó jeọ wipé ọjọ́ mẹ́ta gbáko ni n ò fi ní dé ibi iṣẹ́ tó sì ni rí àwọn mọ̀lẹ́bí àti ará àti àwọn ọ̀rẹ́ mi.

Báwo ni mo ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi? Iṣẹ́ owó, owó, iṣẹ́ owó dàsí ni kò ṣe, iṣẹ́ owó dàsí ni owó ò ṣe dáná ni òwe tí àwọn bàbá máa ń pa. Owó, iṣẹ́ owó ó sì le láti ṣe, a máa ń kó owó kó ṣòro láti ná, owó iṣẹ́ owó tí owó, owó mó. Bẹ́ẹ̀ ni mo máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Àmọ́ kí n tó bí wọn, kí n tó pín owó náà pẹ̀lú wọn, wọ́n ó rí pé mo ti yọ èyí tí mo fẹ́ fi pamọ́ fún ọjọ́ wa, fún ọjọ́ ogbó àti èyí tí wọ́n fi ra, tí wọ́n fi ṣàkó, tí wọ́n fi ṣe ìtọ́jú ara mi títí oṣù méje tó gba owó oṣù. Èyí ni ọ̀nà tí mo máa ń gbà láti fi owó pamọ́. Àmọ́ lẹ́yìn ìgbà náà, èyí tí ó bá kún, wọn o rí pé a pín, mo pín pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi láwọn èyí tí wọn ní, èyí tí wọn ní púpọ̀ lọ́wọ́ àti àwọn èyí tó jẹ́ wípé wọ́n ní di ìran lọ́wọ́, wọ́n ní di ìran lọ́wọ́ ni ọ̀nà tí mo máa ń gbà láti, láti pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. À, èyí tó i, ó ha ṣe ó koko bẹ́ẹ̀ ni pé ìyẹn gbọdọ̀ mọ̀ dájú pé kò sí ìyanilẹ́nuwò, àwọn ọ̀rẹ́ ìyẹn gbọdọ̀ káta. Ìyẹn gbọdọ̀ ṣe níwọ̀nba ǹkan tí ìyẹn bá ní agbára láti ṣe. Ẹ̀, tí ẹ̀ bá ní agbára ìyẹn gbọdọ̀ ṣe ju agbára ìyẹn lọ. Ìyẹn gbọdọ̀ ṣe ju agbára ìyẹn lọ. Ìyẹn, ìyẹn gbọdọ̀ ran àwọn ọ̀rẹ́ ìyẹn lọ́wọ́ àmọ́ ìyẹn gbọdọ̀ rúgbùkú káta wọn nítorí àwọn náà ni iṣẹ́ tí wọ́n ń ṣe. Èyí tí ọmọ owó tó mọ̀ pé tó yóò ràn ọlọ́rùn láti fún ènìyàn ni kí ìyẹn náà pé ni kí ẹ̀ pín náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ ìyẹn. Èyí tó mọ̀ pé tó bá pín náà yóò yọ lẹ́sẹ̀lẹ̀ àbí yóò níṣẹ́ pẹ̀lú gbèsè ààyè tí ẹ̀ náà kò bá dára kí ẹ̀ máa pín owó náà náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ ìyẹn. Àmọ́ ìpín owó náà ó máa ń jẹ́ kí ìfẹ́ àti, àti ìfẹ́ tó lórí àti ìbáṣepọ̀ tó lórí wà láàárín ìyẹn àti àwọn ọ̀rẹ́ ìyẹn. Nítorí pé ọ̀nà tí ìfẹ́ máa ń gbà nílẹ̀ láàárín ọ̀rẹ́ sọ̀rẹ́, òun ni pé kí ẹ ṣe dáadáa síra yin. Ọ̀nà tí ìyẹn sì máa le gbà ṣe dáadáa sí àwọn ọ̀rẹ́ ìyẹn, òun náà ni pé kí ìyẹn fún wọn ní, kí ìyẹn rán wọn lọ́wọ́ nígbà tí wọn bá ní di ìran lọ́wọ́. Ọ̀nà tí ìyẹn sì le gbà tí ẹ̀ lè fi ra àwọn èyàn lọ́wọ́, òun ni pé kí ìyẹn fún wọn ní owó láti ṣe irú ǹkan kíǹkan èyíkéyìí tí wọ́n bá fẹ́ ni ọ̀nà tí ó jẹ́ àwọn ọ̀nà tí a lè fi ra àwọn èyàn ní owó. Ìdílé yìí mo máa ń fún wọn ra àwọn ọ̀rẹ́ mi lọ ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ìgbà nígbà tí mo bá rí pé wọ́n ní ìdíran lọ́wọ́ àbí tí mo bá rí pé wọ́n ní kò sí wọn ò ní owó púpọ̀ ní ọwọ́, èmi máa ń jẹ́ pé kó jẹ́ pé mo rán wọn ní ọwọ́ ní ọ̀nà tí mo leró pé mo lè fi rán wọn lọ́wọ́. Ilé yìí ni àwọn ọ̀nà tí mo máa ń gbà pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Dáàlá ọ̀rẹ́ tó súnmọ́ mi ni àbí jẹ́ ọ̀rẹ́ tí kò súnmọ́ mi gbogbo àbí àwọn alákẹ́gbẹ́, akẹ́gbẹ́ mi níbi iṣẹ́ àbí àwọn aládùúgbò mi ní ilé àbí àwọn ọmọ ìyá àbí ẹ̀gbọ́n àbí ará àbá àbúrò. Ilé yìí ni ọ̀nà tí mo máa ń lò láti pín owó náà pẹ̀lú wọn tó sì jẹ́ pé ọ̀nà yìí ó jẹ́ ọ̀nà tí mo rò pé ó dára gẹ́gẹ́ bí ìròrí tèmi, tí mo rò pé ó dára gẹ́gẹ́ bí eròrí tèmi tó sì jẹ́ pé mo rí pé ó, ọ̀nà yìí ó ti jẹ́ kí àpọ́nlé àti iyì kó wà láàárín mi àti àwọn ọ̀rẹ́ mi tó sì jẹ́ kí, tó sì jẹ́ kí pé, tó sì jẹ́ pé mo gẹ́gẹ́ bí mo ṣe ń pín owó náà pẹ̀lú wọn, mo tún ní àkójọ tí mo sì ń rí owó fi pamọ́ ní oṣooṣù fún ọjọ́ iwájú mi. Lóòótọ́ káràǹyàn lọ́wọ́ kò sì tó burú bẹ́ẹ̀ àmọ́ ìyàn gbọdọ̀ rántí ọjọ́ ọ̀la ìyàn náà láti fi owó pamọ́ fún ọjọ́ ọ̀la nítorí tí a bá darúgbó, kò sí ẹnì kankan tí ó bá yàn gbé bùkátà ìyàn. Ìyẹn ni ó dà bùkátà ìyàn pé olè náà ò ní dàgbà kó dàgbà, tó bá, tó bá dàgbà, àṣírí rẹ̀ bú. Àmọ́ tó bá lọ dàgbà ńkọ́, tó bá fi owó pamọ́, àṣírí tú ni. Àmọ́ tó bá ti fi owó pamọ́ léwu tó tó wọ́, yóò jẹ́, yóò jẹ́, kò ní jẹ́, yóò jẹ́ kí àṣírí rẹ̀ bo tí ó sì ní, tí ó sì ń jẹ́ kí ó rárẹ̀ nígbà tí ó bá wà ní agbalàgbà. Àmán ai fi owó pamọ́ bíi pé ìyẹn ń sílẹ̀ kan kalẹ̀ fún ìráré àgbà ni eléyìí jẹ́.

Mo máa ń ní ìpàdé ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀. Ìpàdé alákọ́kọ́ máa wá, máa ń ṣẹlẹ̀ ní ọjọ́ ajé. Nígbà tí mo bá dé ibi iṣẹ́, a ó ṣe ìpàdé pẹ̀lú àwọn lọ́ga lọ́ga. Lẹ́yìn gbà náà, wọn ó ṣe ìpàdé pẹ̀lú àwọn akẹgbẹ́ mi àti àwọn tí mo jọ́ga fún ní ọjọ́ ajé. Ìpàdé ẹlẹ́ẹ̀kejì ó máa ń wáyé ní ọjọ́, ah, Ẹtì, ẹ máa wáyé ní ọjọ́ Ẹtì. Ọjọ́ Ẹtì yìí n ó ó ṣe ìpàdé, wọn ó tún ṣe ìpàdé pẹ̀lú àwọn ọ̀gá lọ́gá, àwọn tó ju àwọn ọ̀gá mi àti àwọn akẹgbẹ́ mi, n ó sì tún ṣe ìpàdé pẹ̀lú àwọn tí mo jọ́ga fún. Eléyìí ni ló jẹ́ pé mo máa ń ní ìpàdé méjì ní ọ̀sẹ̀. Àwọn ìpàdé yìí jẹ́ ìpàdé tó ṣe kókó tó jẹ́ ìpàdé tí a ó ti sọ ọ̀rọ̀ nípa àwọn nǹkan tí a rí gbèsè nínú, dá, dá, dá, ti àwọn nǹkan tí a fẹ́ gbèsè àti àwọn nǹkan tí a rí gbèsè nínú ọ̀sẹ̀ náà. Ní ọjọ́ ajé ni a ó ṣe ìpàdé tí a sì sọ̀rọ̀, tí a sì sọ̀rọ̀ pẹ̀lú ara wa, tí a sì fúnra wọn ní ìmọ̀ràn àti, àti ọ̀nà tí a lè gbà láti, láti rí, láti ṣe àwọn nǹkan tí a fẹ́ ṣe nínú ọ̀sẹ̀ tí a sì ṣẹ, tí a sì sọ ọ̀nà tí a gbà ṣe àti bá ṣiṣẹ́. Àmọ́ ìpàdé ọjọ́,, Ẹtì ó jẹ́ ìpàdé tí a máa ń bèèrè l'ọ́wọ́ ara wa, ọ̀nà tí, bí tí bóyá a rí àwọn nǹkan yìí ṣe, àwọn yìí ṣe àbí àbí a ò rí wọn ṣe. Àti bá rí wọn ṣe, ọ̀nà wo la gbà tí a fi ṣe wọ́n? Àti pé tí a bà rí wọn ṣe, kín ló fa? Kí nìdí tó fa tí a fi rí wọn ṣe? Ìpàdé méjèèjì yìí ó jẹ́ ìpàdé tí ó jẹ́ ìpàdé gidi fún èyíkéèyí ìlé iṣẹ́ tí wọ́n bá ti mọ tí wọ́n ń ṣe láti wọ́n ṣe irú àwọn ìpàdé wọ̀nyí tó sì jẹ́ pé eléyìí yóò fa ìlọsíwájú fún ilé iṣẹ́ tí ó sì jẹ́ kí àwọn òṣìṣẹ́ náà mọ̀ pé àwọn ò gb'owó oṣù lásán ju pé kí àwọn ṣe iṣẹ́ lọ. Àwọn ọ̀nà yìí, ọ̀nà ìpàdé yìí, ìpàdé mẹ́jèèjì yìí ó jẹ́ ọ̀ǹkan tí mo kọ́ ni tí mo ti bẹ̀rẹ̀ síí ṣe láti ìgbà tí mo ti wá ní ọmọ ọgbọ̀n, ọmọ ọdún mẹ́ẹ̀dọ́gbọ̀n ni mo ti bẹ̀rẹ̀ síí ṣe ìpàdé yìí. Tó jásí pé ó ti lé ní ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí mo ti ń ṣe ìpàdé yìí ní ọ̀ṣẹ ọ̀ṣẹ tó sì jẹ́ pé ìpàdé yìí lósù, mo máa ń ṣe, ó jẹ́ pé a ṣe ìpàdé yìí mẹ́jọ ní oṣù. Nígbà mí ò mọ̀ ju mẹ́jọ lọ tó bá jẹ́ pé ìpàdé tí, tó bá jẹ́ pé, ẹ, oṣù tí ó kányìn, oṣù tó kányìn ọdún ni a ó ní ìpàdé ju ẹ̀ẹ̀mejì lọ lóṣù, ẹ̀ẹ̀mẹ́rin lọ lóṣù. A ó ní ìpàdé ju ẹ̀ẹ̀mẹ́rin lọ lóṣù tó jẹ́ pé a lè ó sì ṣe kó jẹ́ ẹ̀ẹ̀mẹ́àrún àbí kó jẹ́ ẹ̀ẹ̀mẹ́ẹ̀fà tó bá jẹ́ oṣù tó, tó bá jẹ́ oṣù tó kányìn ọdún. A mọ ìpàdé yìí lọ́sẹ̀ kò ń ju, kì í sá bà ju mẹ́rin lọ tó sì jẹ́ pé nínú ìpàdé yìí ni a ti máa ń bá pàdé àwọn òṣìṣẹ́ tuntun tí wọ́n bá yí ṣẹ̀gbà àti a sì ti máa mọ àwọn òṣìṣẹ́ tí wọ́n bá ti lọ, tí wọ́n bá ti, tí wọ́n bá ti dá dúró àbí àwọn òṣìṣẹ́ tí wọ́n bá ti fún ní ìgbéga sókè. Ìpàdé yìí jẹ́ ìpàdé kan tí mò ń kí ń fi ṣe rara nítorí pé ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ló wà níbẹ̀. Ó kọ́ ẹ̀kọ́ nípa kí ni ó ń ṣẹlẹ̀, ó ń ní mọ̀ nípa kí ni ó ń ṣẹlẹ̀ sí àwọn tí wọ́n yanjú lọ àti àwọn tí ìyanjẹ jẹ́gbẹ́ àti àwọn tí wọ́n ju'ni lọ tí ó sì rí ọ̀pọ̀lọpọ̀ ìrọrí àti ọgbọ́n kọ́ níbi ìpàdé yìí ló fi jẹ́ pé èmi kì í fi ìpàdé yìí ṣeré tí ó sì jẹ́ pé kò, n kò rí, n kò rí nǹkan tí, nǹkan kí nǹkan tí mo lè máa ṣe. N ó rí dájú pé mo wà níbí ìpàdé yìí nítorí ìpàdé náà ó ṣe kókó fún ìlọsíwájú ilé iṣẹ́, ó sì ṣe kókó fún ìtẹ̀síwájú àwa òṣìṣẹ́ ilé iṣẹ́ náà tó sì ṣe kókó fún láti, láti mọ dáadáa, láti máa mọ nípa àwọn tí àjọ ń ṣe, àwọn, àwọn akẹgbẹ́ ni àti olùbáṣiṣẹ́ tí àjọ ń ṣe ṣépapọ̀ ní ilé iṣẹ́. Mo nífẹ̀ẹ́ sí ìpàdé náà. Èmi náà látìgbà táà sí tí mo ti ń ṣe ìpàdé, n ò tí rí kí ẹni kankan sọ pé òun kò nífẹ̀ẹ́ sí ìpàdé yìí rí àbí òun, òun, òun, òun ò wá. Ẹnikẹ́ni tí ó bá wá yóò sì, yóò fún, yóò sọ ìdí tí ó fi wá, tí ó fi wá nítorí ìpàdé náà ṣe kókó fún ìlọsíwájú ilé iṣẹ́.

Mo nífẹ̀ẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ eré ìdárayá, àmọ́ èyí ẹgbẹ́ eré ìdárayá tí mo nífẹ̀ẹ́ jù ní ẹgbẹ́ eré ìdárayá Liverpool nítorí àwọn náà ní àsẹ̀yọrí ti ó lẹ́gbẹ́ ní eré ìdárayá. Eré ìdárayá aláfẹsẹ̀gbá Gẹ̀ẹ́sì ló jẹ́ kí n nífẹ̀ẹ́ wọn, tó sì jẹ́ pé àwọn náà wà nínú ẹgbẹ́ eré ìdárayá tó dàgbà jù lọ ní ibi ní eré, eré aláfẹsẹ̀gbá Gẹ̀ẹ́sì. Wọ́n sì jẹ́ àwọn tí àwọn náà ní àsẹ̀yọrí jù. Yàtọ̀ síbẹ̀, kọ́lọ̀ aṣọ wọn ó jẹ́ kọ́lọ̀ ní àwọ̀ aṣọ wọn, aṣọ àwọn àwọn ẹgbẹ́ agbá bọ́ọ̀lù eré aláfẹsẹ̀gbá yìí ó jẹ́ àwọ̀ aṣọ tí mo like, tí mo fẹ́ràn jù nínú àwọn àwọ̀ torí àwọn pupa ni. Mo nífẹ̀ẹ́ sí àwọ pupa. Ẹ̀lẹ́ẹ̀kejì ni pé wọ́n jẹ́ àwọn ọmọ ẹgbẹ́, àwọn ọmọ ẹgbẹ́ eré ìdárayá yìí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ eré ìdárayá tí wọ́n ní ìtàn tó ga jù ní àgbáyé àti ilẹ̀ Gẹ̀ẹ́sì. Ó jẹ́ kí n nífẹ̀ẹ́ sí wọn àti àwọn gbólóhùn àti bí àwọn olólùfẹ́ wọn bí wọ́n ṣe máa ń hùwà àti bí wọ́n ṣe máa ń sọ̀rọ̀ àti bí wọ́n ṣe rí gán. Ó jẹ́ kí n nífẹ̀ẹ́ sí ẹgbẹ́ eré ìdárayá Liverpool. Ni gbogbo orílẹ̀-èdè ayẹ pátápátá, kò sí ẹnìkan tí ó nífẹ̀ẹ́ sí eré, eré eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tí ó mọ̀ wọ́n tó sì mọ̀ pé kò sí tó bá ti di ọ̀rọ̀ ìdíje Champions League, wọ́n mọ̀ pé àgbà ò jẹ́ ní wọ́n jẹ́. Tó bá sì jẹ́ ìdíje eré Premiership náà ni àgbà ò jẹ́ ní wọ́n jẹ́. Tó bá sì jẹ́ ìdíje eré World Club Cup, àgbà ò jẹ́ náà jẹ́. Wọ́n ti ọ̀pọ̀lọpọ̀ ìgbádùn máa, ìgbádùn máa àlà, ìgbádùn máa àgbà bọ́ọ̀lù aláfẹ̀, ìgbádùn máa aláfẹsẹ̀gbá, ìgbádùn ọ̀pọ̀lọpọ̀ ìgbádùn máa aláfẹ̀, olugba bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ni wọ́n ti gba, ti gba ẹgbẹ́ eré ìdárayá yìí kọjá rí gẹ́gẹ́ bí Michael Owen, gẹ́gẹ́ bí Luis Suarez, gẹgẹ́ bí, gẹ́gẹ́ bí Sski, gẹgẹ́ bí, gẹ́gẹ́ bí Xabi Alonso, gẹ́gẹ́ bí Steven Gerrard, Henry C àti Ọpọ́lọ́pọ̀ ènìyàn nínú ẹgbẹ́ aláfẹ́, nínú ẹgbẹ́ aláfẹsẹ̀gbá yìí. Olùkọ́ olùdarí wọn jẹ́ Ancelotti tó sì jẹ́ pé wọ́n ní àwọn ọmọ ẹgbẹ́ ta múṣe gẹ́gẹ́ bí Mohamed Salah, gẹ́gẹ́ bí Robertson, gẹ́gẹ́ bí, gẹ́gẹ́ bí Isaki, gẹ́gẹ́ bí àti àwọn ọmọ ẹgbẹ́ aláfẹsẹ̀gbá, àti àwọn ọmọ ẹgbẹ́ eré ìdárayá mìíràn ta múṣinmúṣin wọn. Ta múṣinmúṣin ló jẹ́ kí n nífẹ̀ẹ́ sí ẹgbẹ́ eré ìdárayá yìí. Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn ní ẹgbẹ́ eré ìdárayá Liverpool.

Èso wo ni mo fẹ́ràn jù jẹ? Èso tí mo fẹ́ràn jù láti máa ń jẹ ni èso tí a ń pè ní èso ọ̀gẹ̀dẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ kí èso kan tí ó gbajúmọ̀ ní àgbáyé, tó sì jẹ́ pé kò sí orílédé kan, àgbáyé kan, orílẹ̀ àgbáyé kan tí wọn ti jẹ èso ọ̀gẹ̀dẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ jẹ́ èso kan tí ó máa ń dùn lẹ́nu, tó sì dà gẹ́gẹ́ bí èso tí èèyàn máa ń bó ipò lára rẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ jẹ́ èso kan tó jẹ́ pé a lè jẹ ní ọ̀pọ̀lọpọ̀, a lè jẹ, a lè lọ ká mú, a lè lọ nínú ẹ̀rọ ká-kámú, a sì máa ń fi ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ìyàtọ̀ sí ìjẹ. Ọ̀gẹ̀dẹ̀ ní èròjà aṣaralóore tó pọ̀ gẹ́gẹ́ bí potassium àti àwọn, àti àwọn vitamin C àti vitamin D àti ọ̀pọ̀lọpọ̀ vi- e, èròjà aṣaralóore tó jẹ́ pé yóò ṣara lóre. Ọ̀gẹ̀dẹ̀ dùn tó sì jẹ́ pé adùn rẹ̀ kì í ṣe adùn tí èèyàn máa ń dààmú tó máa ń fa àìlera, adùn tó máa ń fa ìlera ni. Ọ̀gẹ̀dẹ̀ jẹ́ ń jẹ ẹṣo kan tí ó jẹ́ pé kalories rẹ̀ kò pọ̀ tí ó sì ní fá tí ó sì ní ọ̀rá nínú, tí ó sì ní ọ̀rá nínú tí ó kò ṣe àkóbá ẹ̀yà ara. Ọ̀gẹ̀dẹ̀ ó dára púpọ̀ tó sì jẹ́ pé ẹni tí inú bá ń rùn àbí tí ó bá rígbẹyà, ọ̀gẹ̀dẹ̀ náà ó lè ṣe, ó lè jẹ́, ó lè, ó lè jẹ́ ojú, ó lè jẹ ọ̀gẹ̀dẹ̀, ó lè wá ojú tu sí irú wàhálà, wàhálà tí ẹni náà tó ń kojú níbi àrígbẹyà. Ọ̀gẹ̀dẹ̀ dára púpọ̀ tó sì jẹ́ pé ó gbajúmọ̀ lágbàyé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀, àwọn òṣìṣẹ́, à, òṣìṣẹ́ ìlera ni a máa ń sábà dába ni níyànjú láti jẹ ọ̀gẹ̀dẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ ní onírọ́rùn ọ̀gẹ̀dẹ̀ jẹ́, ọ̀gẹ̀dẹ̀ jẹ́ ǹkan tó ní, tó ní ìran tó pọ̀. Ìran ọ̀gẹ̀dẹ̀, irun àwọn ọ̀gẹ̀dẹ̀ wà loríṣiríṣi bíi párántà, bíi ọ̀míṣìmí, ẹ́ bí ọ̀gẹ̀dẹ̀ ọ̀mímì, bí ọ̀gẹ̀dẹ̀ àgbagbà, ọ̀gẹ̀dẹ̀ pàmbúlápùlà àti oríran ran àwọn ọ̀gẹ̀dẹ̀ oríṣiríṣi ló wà tí, ló wà, ló wà ní káàkiri orílẹ̀-èdè ayé. Ọ̀gẹ̀dẹ̀ pàmbúlápùlà, ọ̀pọ̀lọpọ̀ ọ̀gẹ̀dẹ̀ mìíràn sì ó jẹ́ ọ̀gẹ̀dẹ̀ kan tó pé a máa ń jẹ lásán ni. Àwọn ònídi ń jẹ, àwọn èsì a máa ń jẹ lásán. Ọ̀gẹ̀dẹ̀ párántà náà ni ilé yìí ni ọ̀gẹ̀dẹ̀ tó pé ó gbajúmọ̀ jù nínú gbogbo àwọn ọ̀gẹ̀dẹ̀ tó wà ní, tó wà jẹ́ ká, níbi ká jẹ ọ̀gẹ̀dẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ kìí, párántà ló gba ní ọ̀gẹ̀dẹ̀ tí ó gbajúmọ̀ jù. Ọ̀gẹ̀dẹ̀ pàmbúlápùlà ó jẹ́ ọ̀gẹ̀dẹ̀ kan tó jẹ́ pé a sábà máa ń jẹ, wọn sábà máa ń fi ṣe, ah, wọ́n sábà máa ń fi ṣe nǹkan pé ní plant, plantain chips. Wọ́n sábà máa ń fi ọ̀gẹ̀dẹ̀ pàmbúlápùlà yìí ṣe tí won sì máa ń fi dín dòdò náà. Àmọ́ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà ni ọ̀gẹ̀dẹ̀ tó jẹ́ pé ó dára jù nínú gbogbo ọ̀gẹ̀dẹ̀ nítorí pé ó gbajúmọ̀ ó sì máa ń tóbi gan. Òhun ni máa ń tóbi ní ọ̀gẹ̀dẹ̀ tó jẹ́ pé ó tóbi jù nínú, nínú gbogbo àwọn ọ̀gẹ̀dẹ̀. Tí ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tó bá tóbi tán, èmi lè tó apá ọ̀dọ́ tí ó sì, ó kò sì ní kéré kéré kó má ṣú tó, kó má gùn tó apá ọ̀mẹ́kẹ́. Ọ̀gẹ̀dẹ̀ àgbagbà jẹ́ ọ̀gẹ̀dẹ̀ kan tí wọ́n le, a lè dín jẹ, a lè jẹ, a lè bọ̀ jẹ, a lè, a lè jẹ lásán, a lè fi gún ìyàn, a lè fi, a lè fi gún ìyàn, koda a lè fi, a lè gé káàṣà káṣú rọ̀amalà. Ọ̀gẹ̀dẹ̀ àgbagbà yìí ni ọ̀gẹ̀dẹ̀ tí ó wúlò jùlọ nínú gbogbo ọ̀gẹ̀dẹ̀. Houn sì ni àwọn ẹ̀yà Yorùbá máa ń pè ní ọba ọ̀gẹ̀dẹ̀ nítorí pé hòun ni ọ̀gẹ̀dẹ̀ tó, ó tóbi jùlọ tó sì jẹ́ pé ó ní ìwúlò jùlọ tó sì jẹ́ ọ̀gẹ̀dẹ̀ tí ó ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tí a ń gba lò. Ọ̀gẹ̀dẹ̀ wúlò bẹ́ẹ̀ náà, ìpò rẹ̀ náà wúlò. Ipo ọ̀gẹ̀dẹ̀ wọ́n máa ń lò láti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Àkọ́kọ́, wọ́n máa ń fi, wọ́n máa, wọ́n máa ń fi tọ́jú ẹran, kan fi, káwọn ẹran jẹ. Ẹ̀kejì, wọ́n máa ń lò láti ṣe oríranra àwọn àgbo nílẹ̀ Yorùbá tó sì jẹ́ pé wọ́n máa ń lò láti tọ́jú ìlà ẹsẹ̀ ẹni tí ó bá ní ìlà ẹsẹ̀. Wọ́n máa ń lo ọ̀gẹ̀dẹ̀, ipò ọ̀gẹ̀dẹ̀ àgbagbà láti tọ́jú rẹ̀ tó sì jẹ́ ní, jẹ́ pé ọ̀gẹ̀dẹ̀ àgbagbà, ọ̀gẹ̀dẹ̀, ipò ọ̀gẹ̀dẹ̀ àgbagbà yìí ó ní oníranran ǹkan oríṣiríṣi tí a máa ń fi ṣe. Èyí tí àwọn kan wà tí kò fojú hàn sí mi, àwọn kan, àwọn èyí tó fojú hàn sí mi, àwọn ni mo ti sọ yìí. Ọ̀gẹ̀dẹ̀ àgbagbà dára púpọ̀ ni ilé yìí tí mo fi fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ nítorí ọ̀gẹ̀dẹ̀ ní ìwúlò tó pọ̀ nípa ìlera tó sì jẹ́ pé kò sí ẹ̀dà kan tí wọ́n ti, tí mo ti gbọ́ wípé wọ́n á fún ní ìmọ̀ràn kó má jẹ ọ̀gẹ̀dẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀, ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ ìlera ni a máa ń fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní ìmọ̀ràn láti máa jẹ ọ̀gẹ̀dẹ̀ dáadáa nítorí pé ó ní ọ̀pọ̀lọpọ̀ èròjà aṣaralóore nínú.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń wẹ̀. Wíwẹ̀ jẹ́ ọ̀nà kan láti jẹ́ pé ọ̀nà ti é ló ọ̀nà ọ̀nà kan nínú àwọn ọ̀nà ìmọ́tótó, òun sì ni ọ̀nà ìmọ́tótó tó gbajújulu tó gbajúmọ̀ jù lọ. Wíwẹ̀ jẹ́ nǹkan tí a máa ń ṣe ní ojoojúmọ́ tàbí ìjẹ kéta tàb tàb tàbí ọ̀sọ̀ọ̀sẹ̀. Ilé yìí ní í ṣe pẹ̀lú bí ènìyàn ṣe ní ìmọ́tótó sí, àmọ́ èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo mọ̀ bí a ti ń wẹ̀, mo sì máa ń wẹ̀ ní ojoojúmọ́ láraláro nítorí pé mo jẹ́ ẹnìkan tí ó nífẹ̀ẹ́ ìmọ́tótó tí o sí tí mo sì máa ń jé fẹ́ kí ìwà mi máa mọ̀ bí a ti ń wẹ̀. Ọ̀nà tí a lè gba wẹ̀ ó pọ̀ lóríṣiríṣi. Ọ̀nà kan wà tí pé a lè a lè a lè wẹ̀ lódò, a lè wẹ̀ pẹ̀lú ọṣẹ, a lè wẹ̀ láì lo ṣe, a lè wẹ̀ é nínú bathtub, a lè wẹ̀ lábẹ́ shower. Àwọn oníràwọ̀ yìí ni oníràwẹ̀ wẹ̀ tí ń bẹ láé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì máa ń gba láti wẹ̀. Àmọ́ èyí tí èmi máa ń lò jù gẹ́gẹ́ bí ẹni kan, òun ni pé kí n wẹ̀ lábẹ́ aṣẹ́wà. Kí n wẹ̀ lábẹ́ aṣẹ́wà, èyí ni ọ̀nà tí mo máa ń gba wẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Wíwẹ̀ jẹ́ ǹkan tí ó jẹ́ pé ó máa ń fún èèyàn ní ìlera tó péye nítorí pé yàtọ̀ sí pé èèyàn wẹ ara, èèyàn wẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn kòkòrò àti ìdọ̀tí kúrò lára. Ẹlẹ́ẹ̀kẹ́jì ni pé, yo mu ara, kò ní jẹ́ kí ara èèyàn mọ́ gbóná, yóò mú ara tutù nítorí kò ní jẹ́ kí ara èèyàn gbóná, yóò mú ara tutù. Ẹlẹ́ẹ̀kẹta ni pé yóò jẹ́ kí àwọ̀ èèyàn kó dùn ún rí, kó dùn ún wo láàrín àwọn akẹgbẹ́ nítorí ẹni tí máa ń wẹ̀ déédé, àwọ̀ rẹ yóò máa dán, yóò sì máa jọ̀lọ̀. Kò sì ní ní àwọn àrùn ara lára. Òórùn ara rẹ náà yóò jẹ́ òórùn tí kò ní máa òórùn ara rẹ ò ní máa mú ọ bíná bíná. Ó jẹ́ ọ̀nà kan tí mo fi fẹ́ràn iwẹ̀ wọ́n sì ní ìmọ́tótó le ṣe gun àrùn gbogbo. Ara àwọn amọ́tótó náà sì ní ìwẹ̀ wa nítorí eléyìí, ìwẹ̀ náà ò lè ṣe gun. Ó jẹ́ ọ̀nà kan tí a lè gba ti a le fi ṣe gun àrùn ló fi jẹ́ pé mo fi nífẹ̀ẹ́ sí láti máa wẹ̀ ní gbogbo ìgbà àti kò àti kò. Ni ojúmọ́, mo sì máa ń wẹ̀ ní òkèèrè ẹyẹ méjì lọ́jumo, nígbà mìíràn sì ni mò ń tọ èémẹta. Láàkọ́kọ́ ní ojúmọ́ kan, n wẹ̀ láàrọ̀, n wẹ̀ òkèrè ju, n we laaro, n we losan, n wẹ̀ lálẹ́. Nígbà mì sì ni lọ́jọ́ mi, mi ò wẹ̀ lọ́sàn-án, n wẹ̀ ní àárọ̀, n wẹ̀ lálẹ́ nìkan ni. Àwọn yìí ni ọ̀nà tí mo máa ń gba wẹ̀ àti àkókò tí mo máa ń wẹ̀. Wíwẹ̀ sì jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì nínú gbèsi ayé ọmọ ẹ̀dá tí a bá bi mó ṣáyé. Wíwẹ̀ là á kọ́ ọ wẹ̀ tí èèyàn bá tún kú náà tí o fe jáde láyé, wọn tún wẹ̀ yan. Ìwẹ̀ jẹ́ ǹkan tí nígbà tí èèyàn bá ti bẹ láyé náà, èèyàn náà ò mọ wẹ̀ ilẹ̀ kan kan ní ojojúmọ́ àbí lọ́sẹ̀ ọsẹ̀ àbí ìjoketa ìjoketa, àmọ́ ó ṣe kókó ki èèyàn wẹ̀. Ìwẹ̀ jẹ́ ǹkan tí ó jẹ́ tó jẹ́ ǹkan tí ó dára púpọ̀ fún ọmọ ẹ̀dá èèyàn tí ó sì jẹ́ ǹkan tí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń ṣe. Àwọn elétò ìlera won máa ń sábà gba wa níyànjú bi karí pé à wẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ gbà láti lè dènà àwọn àrùnkárùn àti pé láti lè kéré àwọn àrùnkárùn gẹ́gẹ́ bí àwọ̀ ara àti àwọn àrùn inú ara nítorí àrùn tó bá sì yàn ní orí àwọ̀ ara, ó ṣe é ṣe kó wọ inú ara. Tí àìsàn bá wọ inú ara, wọ́n máa ń ṣòro tọ́jú. Ìdílé eléyìí tí èèyàn gbúdọ̀ fún wọn wẹ̀ ní gbogbo ìgbà. Eléyìí sì gan jẹ́ kí èmi náà kí n jẹ́ ẹni kan tó jẹ́ pé mo máa ń ṣàmójútó ara mi tí mò sì máa ń wẹ̀ ní gbogbo ìgbà. Ìgbà tí mò ń wẹ̀ gbẹ̀yìn, òun ni àárọ̀ yìí. Àárọ̀ yìí mo wẹ̀ gbẹ̀yìn tí ó sì jẹ́ pé wọn tún wẹ̀ mi nígbà tí mò bá tún délé ní ìrọ̀lẹ́ tí ó sì jẹ́ pé àárọ̀ olá kin tó jáde, n o tún wẹ̀ ìwẹ̀ mi. Wíwẹ̀ jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́ sí tí ó sì jẹ́ ǹkan tí mò ń máa ń ṣe tí ó sì jẹ́ ǹkan tí mò ń gba àwọn èèyàn níyànjú láti máa ṣe tí ó sì jẹ́ ǹkan tí mò máa ń nífẹ̀ẹ́ sí àwọn tí ò bá ń ṣe nítorí òórùn ara wọn kò ní burú ju àwọ̀ ara wọn kò ní dọ̀tí tí ó sì rí kéré fún èèyàn láti kó àìsàn láti rú ọ̀dọ̀ àwọn won yìí. Àmọ́ ohun tí ìwẹ̀ ó ṣe é ṣe kí ẹ̀yàn kó àìsàn lọ́dọ̀ ẹni tí kì í wẹ̀. Mo fi like, mo fi fẹ́ràn kí, mo fi nífẹ̀ẹ́ sí àwọn tí bá máa ń wẹ̀ déédé.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ, oúnjẹ tó ní, tó lérò fún ìlera nítorí pé kò sí àǹfààní fún oúnjẹ jíjẹ. Láì bá ṣe pé ìyẹn jẹ oúnjẹ fún ìlera. Oúnjẹ tí ẹ̀yin bá ń jẹ, o gbọdọ̀ jẹ nítorí ìlera àti pé tí ẹ bá fẹ́ jẹ àwọn oúnjẹ tó ní, tó, tó lérò fún ìlera yí, o gbọdọ̀ jẹ àwọn oúnjẹ tí o ní, o gbọdọ̀ jẹ, o gbọdọ̀ se níbi tó mọ́, ìyẹn sì gbọdọ̀ máa jẹ níbi tó mọ́. O gbọdọ̀ jẹ oúnjẹ yìí sì gbọdọ̀ wà ní mímá. Mo ní ìfẹ́ oúnjẹ tó lérò fún ìlera torí àwọn oúnjẹ tó lérò, tó lérò fún ìlera yí, àwọn ni oúnjẹ tí yóò wúlò fún iná tí ó wúlò, tí ó sì ṣiṣẹ́ fún ìlera àti ìdàgbàsókè ọmọ èèyàn ni, ní, ní, mo fi ní, mo fi máa ń jẹ oúnjẹ tí ó lérò fún ìlera. Oúnjẹ tó lérò fún ìlera kò sí oúnjẹ lásán àti, àti pé àwọn oúnjẹ tí ẹ̀yin bá ń jẹ, ìyẹn gbọdọ̀ rí i dájú pé àwọn oúnjẹ yìí wọn lérò fún ìlera tó péye. Oúnjẹ tó lérò fún ìlera fún ẹlòmíì ó lè má lérò fún, ó lè má jẹ oúnjẹ tó dáa fún ìlera lọ́dọ̀ ẹlòmíì. Ó fi jẹ́ pé kí ẹ̀eyin ṣe ìwádìí nípa ara ẹ̀eyin. Irú àwọn oúnjẹ tí ó dára fún irú ara, ara tí, ara ẹ̀eyin láti máa jẹ ni àwọn oúnjẹ tí yóò ṣe àǹfààní fún àgọ́ ara ẹni. Ìdí eléyi yìí ni mo fi máa ń lọ sí ọ̀dọ̀ àwọn elétò ìlera láti ṣe ìwádìí nípa irú oúnjẹ wo ni mo lè máa jẹ tí yóò fún ara mi ní ìlera tó péye. Nítorí a, a, oní, oníranra àwọn ètò àwọn òṣìṣẹ́ ìlera ló pọ̀, ló, ló wà. A ní àwọn kan tí wọ́n níṣe pẹ̀lú oúnjẹ jíjẹ àti láwọn kan tí wọ́n níṣe pẹ̀lú ìtọ́jú ara A láwọn kan tí wọ́n níṣe pẹ̀lú àyẹ̀wò ara à si láwọn kan nínú wọn tó jẹ́ pé ní ẹ́n máa ń ṣe ni pé kí á fún ẹ̀yàn ní, kí á fún ẹ̀yàn ní òògùn tí ó tọ́jú, tí ó wá ojútùú sí àìlera èèyàn. Àmọ́ àná tí mo máa ń lọ sọ́dọ̀ wọ́n pọ̀jù ni àwọn èyí tí wọ́n níṣe pẹ̀lú irú oúnjẹ wo là gbọdọ̀ máa jẹ. Tán pè ní nutritionist. Àwọn ọ̀mọ̀ yìí wọ́n jẹ́ ǹkan tó jẹ́ pé wọ́n mọ̀ ọ́n pa irú oúnjẹ tó bá, tó, tó bá ara rẹ mu tí ó sì ṣe ìlera fún ara, tí ó ṣe àǹfààní tó pé fún ara rẹ àti ìlera rẹ. Àmọ́ tó sì sẹ́ pé wọn ó, wọn kì, wọn kì o ń lọ̀ láti máa jẹ àwọn oúnjẹ kan tí ó kò bá àìlé, tí ó kò bá ìlera rẹ, tí ó dá ìlera lẹ́sẹ̀ ọ́ lára. Torí irú àwọn irúfẹ́ oúnjẹ yìí ò lè dáwọ́ alẹ́ alẹ́ nínú àgọ́ ara rẹ gẹ́gẹ́ bí, gẹ́gẹ́ bí a, èsì ìdánwò wọn bá ṣe rí ni yóò sọ irú àwọn oúnjẹ tí wọn ó sọ fún wọn tó ní àwọn oúnjẹ wọ̀nyí làwọn oúnjẹ tí ó fún ọ ní ìlera. Àwọn oúnjẹ wọ̀nyí àwọn eléyìí ò ní fún ọ ní ìlera. Tán bá sì kí lọ fún ẹ̀yàn, ó dára kí ẹ̀yàn gbọ́. Nítorí kí, kí bá, kí, kí, kí bá kí lọ fún ẹ̀yàn, ó dára kí ẹ̀yàn gbọ́. Nítorí fún àǹfààní ara ẹni náà ni kí wọn ṣe fún àǹfààní ara tara wọn. Eléyìí ni mo fi jẹ́ pé gbogbo ìgbà tí mo bá lọ sọ́dọ̀ wọn, ohun tá bá sọ fún mi pé kí n máa jẹ ni wọn ó máa jẹ èyí tí wọ́n bá ní kí n má jẹ, n ò ní jẹ. Tó sì jẹ́ pé láti ìgbà tí mo ti ń gbọ́ sí wọn lẹ́nu, n ò ní, mio i ní wàhálà kankan nínú àgọ́ ara mi mọ́ nítorí pé ǹkan tí wọ́n bá ti ní jẹ, ohun ni, wọn ò jẹ nítorí mo mọ̀ pé wọn ní ìmọ̀ ọ̀tí ìṣèwádìí ì pé irú oúnjẹ báyìí làwọn oúnjẹ tó dáa fún ìlera mi àti pé irú àwọn oúnjẹ tí ó dáa fún ìlera mi, n ò ní jẹ wọ́n. Tó sì jẹ́ pé ó pópó gidi gan tí mo ti lọ sí ilé ìwòsàn gbẹ̀yìn nítorí pé mò ń gbọ́ sí àwọn olù, àwọn, àwọn wonyi yìí lẹ́nu nípa ǹkan tí wọn ò jẹ àti ǹkan tí wọn ò ní jẹ. Ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ló pọ̀ láyé àmọ́ àwọn kan wà tan ẹni, tan ni, tan dára fún, tan lérò fún ìlera. Àwọn kan wà tí wọn ò lérò fún ra, rárá. Àbí àwọn kan wà sí ìwà tí ó jẹ́ pé wọn ò ṣe àkóbá fún àgọ́ ara wa ni. Irú àwọn oúnjẹ wọ̀nyí kí ẹ̀yin jìnnà sí. Àwọn èyí tó bá lérò fún wọn lára, irú àwọn oúnjẹ wọ̀nyí kí ẹ̀eyan ṣe ìwádìí pé ìyàwó bá ara ẹ̀eyan mu àbí ó bá, ó bá àgọ́ ara ẹ̀eyan mu kí wọn torí pé ìyẹn ó bẹ̀rẹ̀ sí jẹ. Ó fi jẹ́ pé mo mọ̀ àwọn, mo mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ tó dára fún ìlera, tó lérò fún, tó lérò fún ìlera mi. Tó sì jẹ́ pé àwọn oúnjẹ yìí ni mo máa ń jẹ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Kí ìgbà ara wọn ni ẹwà wà, ara wọn ni ọ̀gẹ̀dẹ̀ wà, ara wọn ni ẹyin wà, ara wọn ni àmàlà wà, ara wọn ni gbẹ̀gìrì wà àtàwọn oúnjẹ oríṣìíríṣìí tó jẹ́ oúnjẹ tí a ṣe láti ibi ǹkan jíjẹ, dé ibi ǹkan, ǹkan tòwetògbò tí èsì àwọn oúnjẹ àtọwọ́dá tí àwọn èèyàn ń jẹ ní ayé òde òní.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì ọ̀run. Gíláàsì ọ̀run jẹ́ gíláàsì kan tí ó jẹ́ tó máa ń dáàbò bo ẹ̀yìn Júù wa nígbà tí a bá wà ní inú oòrùn àbí tí a bá ń ṣiṣẹ́ ní tí a ò mọ wo ìmọ́lẹ̀ tó pọ̀. Òun jẹ́ irú gíláàsì yìí ni gíláàsì tí a máa ń lò láti dáàbò bo ẹ̀yìn Júù wa. Gíláàsì yìí ó máa ń dúdú, ó máa ń dúdú láwọ̀ tó sì jẹ́ pé ìtàn ṣe fún ni láti dáàbò bo ẹ̀yìn Júù lọ́pọ̀lọpọ̀. Gíláàsì ọ̀run, mo nífẹ̀ẹ́ sí gíláàsì ọ̀run tí mo sì máa ń lo gíláàsì ọ̀run nígbà tí mo bá ń lọ sí inú oòrùn àbí tí mo bá ń lọ sí ibi kan láti ṣiṣẹ́ tojẹ pé wọn ò wò ìmọ́lẹ̀. Yàtọ̀ sí pé ó ń dáàbò bo ẹ̀yìn Júù wa kúrò níbi ìmọ́lẹ̀ tó lágbára, ó tún máa ń ṣì dáàbò bo ẹ̀yìn Júù wa kúrò níbi àwọn ìdọ̀ọ̀tí àti àwọn nǹkan kokorò tí ó lè wọ inú ẹ̀yìn Júù ẹni. Gíláàsì ọ̀run jẹ́ ǹkan tí ó dára púpọ̀ fún ẹ láti máa lò fún ẹni tí ó bá ń ṣiṣẹ́ inú oòrùn àbí tó bá ń ṣiṣẹ́ tó ní ìdọ̀ọ̀tí nínú àbí tó bá ń ṣiṣẹ́ tó ní, tí ó nílò ojú rẹ̀ ní gbogbo ìgbà láti máa wo nǹkan ní gbogbo ìgbà. Gíláàsì ọ̀run jẹ́ nǹkan tí ó ṣe kókó nínú àwọn nǹkan tí ò gbọdọ̀ ní irinṣẹ́ pọ̀ láwọn irinṣẹ́ tó sì jẹ́ irinṣẹ́ tí ò wọ́n, tí àwọn èèyàn máa ń lò káàkiri. Àmọ́ bí irinṣẹ́ ṣe wọ́n tó kọ́ ni, ni iwúro rẹ̀ fì máa ń tó ń gba mi. Nígbà mi irinṣẹ́ mi yóò, yóò, yóò kò ní wọ́n, yóò kò ní wọ́n àmọ́ wúlò rẹ̀ yóò pọ̀ púpọ̀. Ara iru àwọn irinṣẹ́ tí ò wọ̀n yìí ni gíláàsì ọ̀run wà. Gíláàsì ọ̀run wọ́n rárá àmọ́ wúlò rẹ̀ ó pọ̀ gidi gan-an tó sì ń dáàbò bo ẹ̀yìn Júù wa ní òrékòré. Àwọn gíláàsì ọ̀run niránrán lọ wà èyí tó níí ṣe pẹ̀lú bí wọ́n ṣe ti wọ́n àbí ilé iṣẹ́ tó ṣe wọ́n àbí ilé iṣẹ́ tó ṣe wọ́n. Bẹ́ẹ̀ náà ni yóò di àwọn nǹkan tí yóò sọ àbí tí yóò sọ, tí yóò sọ bí àwọn gíláàsì náà yóò ṣe wọn sí àwọn ilẹ̀ lè yìí. Oríṣìíríṣìí ilé iṣẹ́ ló wà tí wọ́n ń ṣe gíláàsì ọ̀run, gíláàsì ọ̀run gẹ́gẹ́ bí àwọn kan wa tí wọ́n ń pè ní Tommy wọ́n ń ṣe gíláàsì ọ̀run. Àwọn kan wa tí wọ́n ń pè ní Gucci wọ́n ṣe gíláàsì ọ̀run. Versace wọ́n ṣe gíláàsì ọ̀run. Even Timbaland ṣe gíláàsì ọ̀run àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ káàkiri àgbáyé náà ní gíláàsì ọ̀run tán ṣe. Tó sì jẹ́ pé gíláàsì ọ̀run yìí tẹ́bó tí èèyàn bá fẹ́ rà, èèyàn ó ríra ní àwọn ilé ìtajà tí wọ́n ti ń ta ohun ẹ̀ṣọ́. Gíláàsì ọ̀run tí ó sì tún di ohun kan ẹ̀ṣọ́ tí à ń lò sí ara nítorí pé nígbà mìíràn tí ẹ̀ bá múra tán, gíláàsì ọ̀run yóò jẹ́ kí tẹ máa nílò gíláàsì ọ̀run, yóò jẹ́ kí ẹwà rẹ jáde gidi gan-an. Lo fi jẹ́ pé mo nífẹ̀ẹ́ sí gíláàsì ọ̀run. Gíláàsì ọ̀run dára púpọ̀ tó sì jẹ́ kí ògbó omi ènìyàn kan ní mẹ́, wọ́n ní ẹyọ kan bí méjì láti máa lò nígbà tí wọn lọ sí inú oòrùn àbí tí wọ́n bá lọ bí iṣẹ́ láti tí yóò ní ìdọ̀ọ̀tí nínú àbí tí wọ́n bá ń lọ sí ibi tí wọ́n ti ṣe ẹ́ tí wọ́n ti wó ìmọ́lẹ̀ tó pọ̀ ní ó dára kí èèyàn máa lò gíláàsì ọ̀run gidi gan-an. Ìdílé lè yìí tí mo fi ń gba níwájú, tí mo fi ń gba èèyàn níwájú láti ra gíláàsì ọ̀run, èmi náà ní gíláàsì ọ̀run tí èmi náà tí èmi náà ń lò tó sì jẹ́ pé kò jáde nínú, nínú báàgì mi. Méjì mo ní, mo máa ń fi kan sínú báàgì tí mo sì máa ń fi kan sí àpò mi àbí kí n fi kó aṣọ mi nítorí pé kí ń má ba à gbàgbé nígbà tí mo bá ń lọ sí ibi iṣẹ́ àbí tí mo bá ń jáde tó sì jẹ́ kí mo bá gbàgbé kan, mo lè gbàgbé méjèèjì lẹ́ẹ̀kan náà ló fi jẹ́ kí ló fi, ló fi, mo fi máa ń lo gílá, gílá-- tí wọ́n bá fi jẹ́ pé nígbà tí mo bá nílò gíláàsì ọ̀run mi, n kò ní ní rí gíláàsì ọ̀run lò. Eléyìí ni ọ̀nà tí mo fi láì, tí mo fi fẹ́ràn gíláàsì ọ̀run tí mo sì máa ń lo gíláàsì ọ̀run ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Àtàkókò gíláàsì ọ̀run ṣe kókó ó sì jẹ́ ọ̀kan nínú àwọn irinṣẹ́, irinṣẹ́ tèmi tí mo gbé sọ́kàn tí mo sì, tí mo sì fẹ́ràn, tí mo sì fẹ́ràn jù bó ṣe jẹ́ pé owó rẹ̀ kò ṣe, gíláàsì ọ̀run ṣe nǹkan tó wọ́n púpọ̀ àmọ́ mo nífẹ̀ẹ́ rẹ̀ nítorí tó ń ṣe àti, àti wúlò rẹ̀ kò kéré nínú, nínú ayé. Mo nífẹ̀ẹ́ sí gíláàsì ọ̀run. Mo sì máa ń lo gíláàsì ọ̀run. Mo sì máa ń gba àwọn ẹni mọ́ jù láti lo gíláàsì ọ̀run. Ó sì dára láti máa lo gíláàsì ọ̀run. Gíláàsì ọ̀run ó dára. Ara ọ̀nà láti dáàbò bo ẹ̀yà ara wa ni láti máa lo gíláàsì ọ̀run.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn lọ́pọ̀lọpọ̀. Mo jẹ́ ẹnìkan tó yẹ pé nígbà tí mo wà n kékeré, mo, mo bá nígbà tí mo wà kékeré, mo máa ń kọ lẹ́tà sí àwọn ẹ̀gbọ́n mi àbúrò ìyá bàbá mi, àbúrò ìyá mi àti ará ojúlùmọ̀ láti bèrè nípa wọn. Nígbà tí mo dàgbà, mo kọ, mo máa ń kọ lẹ́tà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà sí àwọn ọmọ ìyá mi àti àwọn ẹbí mi kọ̀ọ̀kan láti bèrè nípa aláfíà wọn àti bí ìgbà ṣe, bí ìgbà ṣe rí lọ́dọ̀ wọn, láti fi mọ̀, láti fi mọ̀ bí àsìkò ṣe rí lọ́dọ̀ wọn. Tó sì jẹ́ pé àwọ́n náà máa ń kọ lẹ́tà sí mi padà. Lẹ́tà yìí jẹ́ nǹkan tí mo gbádùn láti kọ nítorí èyí ni ọ̀nà láti fi bèrè èèyàn tí ó sì ní, tí ó sì ní nǹkan nípa àti láti jẹ́ kí wọ́n mọ ìgbìyànjú tí mo ti ṣe nípa láti kò kí nípa ẹ̀kọ́ mi. Nítorí kíkọ lẹ́tà yìí ó jẹ́ kí wọ́n mọ̀ kán mọ̀ nígbà tí mo bá ń ka lẹ́tà tí mo bá kọ, wọn mọ̀ pé a máa ń tẹ̀síwájú àbí mo ń rẹ́, mo ń lọ sẹ́yìn nípa ẹ̀kọ́ mi. Eléyìí ni mo fi níìfẹ̀ láti máa kọ lẹ́tà. Lẹ́tà kíkọ́ yóò sì jẹ́ kí, ó jẹ́ kí n máa ṣe ìgbìyànjú láti nípa ìwádìí láti mọ bí wọ́n ṣe ń lo àwọn èdè oríṣìíríṣìí àbí àwọn gbólóhùn oríṣìíríṣìí. Ó jẹ́ kí, ó jẹ́ kí ń mọ̀, ó sì jẹ́ kí kíkọ́, kíkọ́ ǹkan, ó mọ̀ mi lára. Ó jẹ́ kí handwriting mi kó tún ní, kó tún fine sì. Mo níìfẹ̀ láti máa kọ lẹ́tà sì lọ́pọ̀lọpọ̀. Lẹ́tà ó jẹ́ ǹkan tó jẹ́ pé tí a bá kọ ó ṣe é fi pamọ́, kò dàbí ká pè èèyàn kẹ̀kẹ́ ní orí ìlà. Tí a bá kọ lẹ́tà, ó ṣe é fi pamọ́ fún ọjọ́ iwájú láti sọ, fi jẹ́rì àbí láti fi sọ ìtàn nípa, nípa ènìyàn àbí nípa ìwádìí kíni àbí kì í. Ó sì ṣe jẹ́rì ọ̀rọ̀ wípé lagbajá ìwọ lọ sọ bá ẹ̀, tàmédó ìwó lọ sọ bá ẹ̀ nípa tí ìwádìí pé lẹ́tà. Mo ní, ó jẹ́ nígbà tí wọ́n bá jẹ́ pé a kọ ilé wa ń bẹ tí orúkọ ẹni náà sì bá ń bẹ, tí ẹni náà sì ń sẹ́. Mo, ẹni lélẹ̀ ò jẹ́ kí n nífẹ̀ẹ́ sí lẹ́tà. Lẹ́tà kíkọ́ mo gbádùn rẹ̀ púpọ̀. Tó sì jẹ́ pé èmi máa ń kọ ní, èmi máa ń kọ lẹ́tà ní ọ̀pọ̀lọpọ̀. Ẹ̀, Èmi náà, àwọn èèyàn náà, àwọn èèyàn náà máa ń kọ lẹ́tà sí mi tí mo bá sì ka lẹ́tà tí àwọn yẹn kọ sí mi. Àwọn mìíràn máa rí àtúnṣe tó pọ̀ nínú ọ̀nà tí wọ́n bá ń kọ lẹ́tà. Èmi sì, èmi, èmi sì àwọn, àwọn lẹ́tà mìíràn sì ni èmi gan wọ́n kẹ́kọ̀ọ́ nípa ọ̀nà bí wọ́n ṣe kọ lẹ́tà yẹn. Àbí kó jẹ́ pé àtúnṣe ránpẹ́ náà ni wọ́n rí ń bẹ. Àmọ, ní ayé òde òní lẹ́tà kíkọ́ ti di ǹkan tí, ǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ tíwon máa ń kọ mọ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́, ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ nísìí fọ́ùn, fóònù àti ìrọ̀yà láyé àṣà àti ẹ̀ya ìyókùra àti àwọn app orí fóònù kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ lẹ́tà kọ mọ́. Tí ó jẹ́ kí, tí ó sì kó ṣe àkóbá fún èdè, èdè àti sọ èdè. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ òun àti òun lè, òun lè spell è ọ̀pọ̀lọpọ̀ gbólóhùn wọn. Nítorí pé ọ̀, èdè, wọ́n, wọ́n máa ń kàn, kàn lo abbreviation ó sì máa ń pọ̀lọpọ̀lá. Tí lè ìsinyìí ṣe àkóbá fún ọjọ́ ọ̀la ẹ̀kọ́ àti ọjọ́ ọ̀la èdè àti gbólóhùn ní ayé káàkiri. Lẹ́tà tí a bá fẹ́ kí eré yìí pa rẹ̀, rẹ̀ dàndàn ní ká gbé lẹ́, kí kọ lẹ́tà padà wá, kí ó lè fi jẹ́ ọ̀nà láti jẹ́ kí àwọn ọ̀dọ́ àti àwọn kéékèèké ká mọ̀ nípa èdè àti, àti spelling àwọn, àwọn gbólóhùn. Tó sì jẹ́ pé, tó láti, láti mọ bí wọ́n ṣe, bí èèyàn ṣe ń sọ ọ̀rọ̀ tí èèyàn fẹ́ sọ ọ̀rọ̀ àti bí èèyàn ṣe ń, bí èèyàn ṣe ń to ọ̀rọ̀. Nítorí tí to ọ̀rọ̀ yàtọ̀ sí ṣíṣọ ọ̀rọ̀. Àwọn méjéjẹ lówu ló, lówúló nígbéṣí ayé ọmọ ènìyàn.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń se onírọ̀rùn náà oúnjẹ. Ó jẹ́ sísè, ó jẹ́ ǹkan tí mo ní, mo mọ̀ nípa rẹ̀ púpọ̀, tí mo sì máa ń ṣe oúnjẹ ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀pá. Onírọ̀rùn oúnjẹ ló wà, àwọn oúnjẹ kan wà tó rí pé ta bá fẹ́ sè wọ́n, a máa ń bọ̀ wọ́n ni, àwọn kan wà tó rí pé sunsun ni, àwọn kan wà tó rí pé déédé ni wọ́n, àwọn kan wà tó ṣe pé si sísè ni wọ́n. Oníranrán oúnjẹ wọ̀nyí jẹ́ ǹkan tí mo máa ń ṣe bá dáadáa, nítorí pé ìyá tó bí mi, ọlọ́wọ́ síbí ni, tó mọ̀ nípa bí a ṣe ń ṣe ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ. Odò rẹ̀ ni mo ti kọ́ bí a ṣe ń ṣe oúnjẹ onírọ̀rùn náà. Látọ̀rí àwọn ńlá ní, ẹ̀bà ni, iyán, iyán, tuwo, tuwo, fùfú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn oúnjẹ òkèlè, mo mọ̀ bí a ṣe ń ṣe wọ́n. Ka tó wá ṣọ àwọn bẹta fi máa ń jẹ àwọn oúnjẹ, àwọn oúnjẹ wọ̀nyí gẹ́gẹ́ bí ewédú, gbẹ̀gìrì, ilá, ẹ̀fọ́, ẹ̀fọ́ rírò, ẹ̀fọ́ lẹ́gùsí, òsíkí, ewúro, àwọn ọtí, ọ̀wọ́n, ọbẹ̀ onírọ̀rùn, efinrin ni, òwú ú rí ni, iyán rí ni. Gbogbo àwọn onírọ̀rùn yìí, gbogbo wọn ni mo máa ń ṣe dáadáa. Ka tó wá ṣọ àwọn oúnjẹ a fi síbi jẹ gẹ́gẹ́ bí, gẹ́gẹ́ bí ìrẹsì, ẹwà, ẹwà, spaghetti, uh, spaghetti àti àwọn oúnjẹ àwọn tó a fi síbi jẹ tóku rẹ. Ka tó wá ṣọ àwọn oúnjẹ mọ́mọ gẹ́gẹ́ bí ògì, kùnú, hóòtì àti onírọ̀rùn àwọn oúnjẹ, onírọ̀rùn oúnjẹ mọ́mọ. Oúnjẹ lórí àwọ̀ tí èèyàn bá ń jẹ ǹkan gidi, dẹ̀dẹ̀ ni kí àwọ̀ rẹ̀ kó jáde. Ó rẹ jẹ́ sí ní ọ̀rẹ́ ìlera tí èèyàn bá ń jẹ ǹkan gidi, dẹ̀dẹ̀ ni kó lá làáfíà ni mo fi nífẹ̀ẹ́ sí láti máa ṣe oúnjẹ. Tí oúnjẹ ṣe jẹ́ nínú ǹkan nínú àwọn ǹkan tí mo máa ń ṣe nígbà tí mo bá fẹ́ ṣe, tí mo bá fẹ́ ṣe ǹkan mi tó yàtọ̀ sí ǹkan tí mo ti ń ṣe tẹ́tẹ́lẹ̀. Kò sí ọjọ́ kan láyé tí mi ò kíni ìdána. Ìnádi dá, ó ń rọ̀ mí lọ́rùn, ló ń jẹ́ ǹkan tó ń rọ̀ mí lọ́rùn jù láyé, tí ó sì jẹ́ pé ìnádí dá yìí, mo máa ń ṣe ní ọ̀pọ̀lọpọ̀, ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ọ̀pọ̀lọpọ̀ àkókò. Mo nífẹ̀ẹ́ sí kí ń máa dáná fúnra mi. Mo ò nífẹ̀ẹ́ sí kí ẹ̀yin dáná fún mi jẹ, nítorí nígbà tí mo bá ń gé àwọn ǹkan ẹbí gbígbó ẹbí dáná bíi ẹ̀fọ́, bíi ata, bíi ewédú, bíi, bíi ewédú, bíi ilá, bíi atúmọ̀, bíi tòmátì, bíi àlùbọ́sà tàbí kárọ́tì. Nígbà tí mo ń bá ń gé àwọn kíní yìí, inú mi máa ń dùn, ara mi sì máa ń yá, tó sì jẹ́ pé gbogbo eò, eò tí ó bá wà ní ẹ̀mí mi yóò lọ nígbà náà. Mo nífẹ̀ẹ́ sí ìnádí dá gidi gan. Tó sì jẹ́ pé yàrá tí mo fẹ́ran jù nílé mi, òun ni ilé ìdáná. Kódà mo nífẹ̀ẹ́ ilé ìdáná ju yàrá ibùsùn mi lọ. Jẹ́ kí, òun nífẹ̀ẹ́ ilé ìdáná ju yàrá ibùsùn mi lọ. Oúnjẹ jíjẹ, bó ti lè jẹ́ pé bí mo ṣe mọ̀ náà dá tó, mo sì mọ̀ bí a ti ń dáná, bá ti ń ṣe oúnjẹ tó kù, mi n ṣe ẹni tí ò le jẹun púpọ̀. A máa ń, bí ò bá pọ̀ náà, kó jẹ oúnjẹ gidi. Wọ́n ní ṣe gé, sọ́kí lọ fi ògì, ohun tó jẹ́ oúnjẹ tí wọ́n fẹ́ jẹ, kò bá, kò má pọ̀, àwa kó jẹ oúnjẹ kan tó jẹ́ pé ó ní àwọn èròǹjà, àwọn fáítámì àsálò rí lára. Kó sì jẹ́ pé bí a bá ti ṣe oúnjẹ yìí, ó máa tónítóní. Kó sì jẹ́ pé àwọn táa yàtọ̀ síbẹ̀, àwọn táa fẹ́ sè, àwọn náà wà níbí máa tónítóní. Ìyí táa fi ṣe oúnjẹ, òun náà wà níbí máa tónítóní. Oúnjẹ táa fẹ́ sè kó wà níbi sìgbọ́n wà níbí máa tónítóní. Èyí ni mo ní, mo ní àti ìyà ń gbá, tí ẹ̀yin fi máa ń fẹ́ rẹ̀ láti ṣe oúnjẹ gidi. Àwọn oúnjẹ kan wà tó rí pé a ó gba ata, a ó gba epo wọn ka tó sè wọ́n. Àwọn kan wà tó rí pé a ò ní gba epo wọn ka tó sè wọ́n. Àwọn kan wà tó jẹ́ pé òróró ló da láti fi dín ata, táa fi tàbí òróró dá láti fi sè wọ́n. Àwọn kan wà tó jẹ́ pé epo ló da ká fi sè wọ́n, àbí epo ló, àbí ká gba epo wọn ka tó sè wọ́n. Epo púpà ni mo nífẹ̀ẹ́ jù láti fi ṣe oúnjẹ, nítorí pé epo Pupa ó jẹ́ ǹkan tó jẹ́ pé ǹkan ìbílẹ̀ ni wọ́n fi ṣe wọ́n. Ó jẹ́ natural, òún tí fi kẹ́míkà sí i, kò tí ì fi sí i, òún tí fi ǹkan kan tó lè yí àwọ̀ rẹ̀ àbí àádùn rẹ̀ padà. Mo fi nífẹ̀ẹ́ sí epo Pupa tí mo sì máa bá ṣe ń ṣe èmi gẹ́mi Pupa ṣe. A sì lè gẹ́tì, a lè rí epo Pupa ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà.

Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi láti dárí àwọn ènìyàn jẹ, nítorí pé mo ní àwọn, àwọn nǹkan tí, àwọn, àwọn nǹkan tí olórí gbọ́dọ̀ ní, àwọn àmì àbí ọ̀pọ̀ èyí ìmọ̀, ìmọ̀ tí ènìyàn le fi dárí àwọn ènìyàn jẹ. Ìmọ̀ àti sùúrù àtọ̀gbọ́n ni ẹ fi ń dárí àwọn ènìyàn, tó sì jẹ́ pé gbogbo ilẹ̀ yìí ìmọ̀ ni tó dára tó pọ̀ dáadáa. Nígbà tí mo wà ní kékeré, bàbá ìyá mi ọba ìlú ni, tó sì jẹ́ pé ẹ̀ jẹ́ bàbá bàbá mi náà ọba ìlú ni, tó sì jẹ́ pé mo jáde láti ìdílé ọba. Àti kékeré náà tí wọ́n máa ń kọ́ wa bí wọ́n ṣe ń dárí àwọn ènìyàn jẹ, bí wọ́n ṣe ń dárí ìlú, bí wọ́n ṣe ń bá àwọn ènìyàn ṣe. Ọ̀nà ọgbọ́n àti òye tí wọ́n fi ń dárí àwọn ènìyàn, àwọn, tí ènìyàn le fi dárí àwọn ènìyàn jẹ ni gbogbo nǹkan tí wọ́n fi kọ́ wa, tó sì fi yé wa. Èyí ló jẹ́ kí n ní ọgbọ́n àti ìmọ̀ àti òye tó kún nípa bí àwọn ènìyàn ṣe máa ń wù wá, nípa bí àwọn ènìyàn ṣe máa ń rí olórí, àní, àti nípa bí olórí ṣe gbọ́dọ̀ má sọ̀rọ̀ pẹ̀lú àpọ́nlé àti, àtẹ̀yẹ kí àwọn ènìyàn láti gbọ́, káwọn ènìyàn gba lè gbọ́, gbọ́ àgbà gbọ́ ọ̀rọ̀ sílẹ̀ nù. Àti láìpẹ́ láti pé nígbà tí ó bá so fin kí àwọn ènìyàn máa tẹ̀lé òfin. Ẹni tó bá ń dárí ò gbọdọ̀ rúfin, ẹni tí ń rúfin kò gbọdọ̀ jẹ́ darí. A darí ò gbọdọ̀ rúfin, ẹni tí bá sì ń rúfin kò gbọdọ̀ jẹ́ darí. Èyí ló jẹ́ kí n máa tẹ̀lé gbogbo oríranlọ́wọ́ òfin. Yálà òfin ìlú àbí òfin àdúgbò àbí òfin ilé iṣẹ́ àbí òfin ilé àbí òfin èyí kéékèèké yìí òfin ni mò ń máa tẹ̀lé, nítorí pé kí n bá lè kó ba fi rọrùn fún mi nígbà tí mo bá fẹ́ máa darí àwọn ènìyàn jẹ. Èyí ni nítorí àwọn ènìyàn wọ́n máa ń gbọ́ ọ̀rọ̀, wọ́n sì máa ń gbọ́ ọ̀rọ̀. Ọ̀rọ̀ ni tí ó bá ń tẹ̀lé òfin láti dárí àwọn ènìyàn jẹ. Ìdí é lele yìí tí mò ń fi máa tẹ̀lé òfin, gbogbo òfin, yálà òfin ìlú náà ni òfin àti àwọn òfin kòfin tí ó bá so, tó bá rọ̀ mọ́ ìlú tí, ibi tí mò ń gbé àbí àdúgbò, àdúgbò tí mò ń gbé àbí orílẹ̀ èdè tí mo bá ń gbé, mò ń tẹ̀lé ohun tí ń jẹ́ òfin ìlú náà. Ẹlẹ́ẹ̀kejì ni pé ẹni tí bá ń, ẹni tó bá fẹ́ darí ènìyàn jẹ, ò gbọdọ̀ jẹ́ ẹni tí kò ń ṣe ẹni, ẹni, ẹni, ò gbọdọ̀ jẹ́ ẹni iyì, kò gbọdọ̀ jẹ́ ẹni iyẹ̀pẹ̀rẹ̀, ò gbọdọ̀ jẹ́ ẹni tí ó ń ṣe, tó, tó lápọ̀nlé, kò gbọdọ̀ jẹ́ ẹni ìjẹyẹ. Ò, ìdílé yìí, gbogbo ilé yìí ni nǹkan tí mo rò pé mo ní tó fi lè rọrùn, tó fi rọrùn fún mi láti dárí àwọn ènìyàn jẹ. Tí o darí ènìyàn jẹ kì í ṣe nǹkan tí ó rí, kò ń ṣe àkàrà tẹ̀kọ́. Àmọ́ tí ènìyàn bá tẹ̀, tí ènìyàn bá ní gbogbo nǹkan tí mò ń sọ yìí, tí mò ń dára kọ́ yìí, yóò rọrùn fún ìyẹn láti darí àwọn ènìyàn jẹ. Tí o darí àwọn ènìyàn jẹ kò ń ṣe nǹkan tó, tí ó le nǹkan tó rọrùn ni. Àmọ́ ó jẹ́ kí ó dára jù, ó dára lọ́pọ̀lọpọ̀ tí ènìyàn bá ní ọgbọ́n àti òye àti ìmọ̀ àti, àti láti darí àwọn ènìyàn jẹ. Nítorí pé àwọn ènìyàn ló ní láti lọ ní, wọ́n ní, wọ́n ní, wọ́n nílò olùdarí tó sì jẹ́ pé olùdarí kò pọ̀ nínú àwọn ènìyàn, ló fi jẹ́ sí pé àwọn tó lè dárí wọ́n pọ̀, àwọn tó lè dárí wọ́n pọ̀. Ẹni tí ó bá sì ń darí ò gbọdọ̀ rí ẹ́nrà rẹ̀ bí ẹrú àwọn tó, bí àwọn tí ó ń darí kò gbọdọ̀ rí wọn gẹ́gẹ́ bí ẹrú títara rẹ̀. Ìfẹ́ wọn ò gbọdọ̀ wà lẹ́mì tí ẹ. Wípé ìfẹ́ àwọn ènìyàn tó ń darí gbọrọ̀ là wà lẹ́mì rẹ̀, tí ó sì gbọdọ̀ fi bá ata gbara mú wọn láti nífẹ̀ẹ́ tó hun. So bẹ́ẹ̀ lèyí àwọn, àwọn nǹkan wọ̀nyí ni nǹkan tí ó ṣe kókó. Ó sì gbọdọ̀ jẹ́ ẹni tí yóò láwọ́, tó láwọ́, tó sì mọ ọ̀rọ̀ gbékalẹ̀ pẹ̀lú àpọ́nlé àti yìí tí ó sì gbọdọ̀ jẹ́ ẹni tó yé pé yóò máa ń tẹ ju àwọn ènìyàn mọ́lẹ̀ àbí kò gbọdọ̀ sì jẹ́ ẹni tí ó ní ìgbéraga. Kò sì gbọdọ̀ jẹ́ ẹni tí kò mọ ọ̀rọ̀ tó yé pé ọ̀rọ̀ àǹfàànsà ló wà lẹ́nu rẹ̀. Kò gbọdọ̀ jẹ́ alágídí èèyàn, ò gbọdọ̀ jẹ́ ẹni tí ó ṣe pé ìgbà tó fi ń, ó ń gbọ́ ọ̀rọ̀ ju kí ó sọ, ó ń gbọ́ ọ̀rọ̀, ìgbà tó fi ń gbọ́ ọ̀rọ̀ ó pọ̀ ju ìgbà tí ó fi ń sọ̀rọ̀. Kí sì ṣé gbogbo nǹkan tó bá rí ni yóò sọ. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni nǹkan tí mo rí tí mo rò pé mo ní tí mò fi, tó fi lè, tó fi rọrùn fún mi láti dárí àwọn ènìyàn jẹ.